Ṣé mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Àwọn ìròyìn tí a máa ń kọ, òun ni àwọn olóyìnbo pè ní report, tí gbogbo wa máa ń kọ ní ojoojúmọ́ tí a bá ti parí iṣẹ́. Òun ló mọ, àwọn tó máa wà nínú ìròyìn report yẹn ni àwọn bí a ṣe ṣiṣẹ́ sí ní ọjọ́ yẹn tí a máa kọ gbogbo èkalẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan ní, ní ṣíṣẹ̀tẹ̀lé bí a ṣe ṣiṣẹ́, bí iṣẹ́ ṣe lọ ní ọjọ́ yẹn. Òun ni óun kàlukù máa kọ sí inú ìwé tí a pè ní file. A máa kọ ní ojoojúmọ́ ní òpin iṣẹ́ ọjọ́ kọ̀ọ̀kan. Tí a bá ti kọ tán, a tó bá ti wá di ọjọ́ tí ibi iṣẹ́ parí ní ọjọ́ Jímọ̀ tí àwọn olóyìnbo pè ní Friday. A máa wá kojọ́, a á ko gbogbo ẹ̀ papọ̀ sí inú ìwé kan tí ó fi di odidi. Ìgbà yẹn la máa wá lọ fi lé ọ̀gá iṣẹ lé ọwọ́. Òun ni àwọn ìwé ìròyìn tí a máa ń kọ ní ibi iṣẹ́ tí àwọn olóyìnbó ń pè ní report. Gbogbo ẹni tó wà ní ibi iṣẹ́ tó wà ní ẹ̀ka kọ̀ọ̀kan ni ó máa ń kọ̀ kalẹ̀ torí òun ni ó sọ bí iṣẹ́ ṣe lọ. So ìyẹn mú tó jẹ́ pé gbogbo wa ní ibi iṣẹ́ ni a máa ń kọ. Èmi náà máa ń kọ́. Tí a bá ti kọ́ tán ẹni tí iṣẹ́ bá ti wá dà jù ní ẹ̀yìn ọdún tàbí ní oṣù, àwọn ibi iṣẹ́ máa fi le san nǹkan tí a pè ní bonus. A fi le san fún wa. So ìyẹn máa ń jẹ́ kí n kọ ìròyìn ní ibi iṣẹ́ dáadáa ní àyè tí àwọn olóyìnbó pè ní report.

Kí ni àwọn ìdojúkọ tí ó wà níbi iṣẹ́ mi? Àwọn ìdojúkọ tí ó wà níbi iṣẹ́ mi ó pọ̀ lórísìírísìí. A máa le mu ẹnu ba àwọn tó se kóko díẹ̀díẹ̀ ní ara àwọn ìdojúkọ náà. Ara àwọn ìdojúkọ tí ó wà níbi iṣẹ́ ni kí ó má sì ààyè láti pa ri iṣẹ́. Àwọn tó máa fà á kí ọ́físà ààyè ni tí kò bá sí iná, ìyẹn máa fà iṣẹ́ sí ẹ̀yìn tí iṣẹ́ bá ti pọ̀ jù. Àwọn ìdojúkọ tó tún máa wà ni kí ó má sì ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ tí a jọ máa ṣiṣẹ́ pọ̀, tí ìmọ̀ wa a sọ̀kan láti lè bá ṣiṣẹ́ pọ̀. Ìyẹn dá ara àwọn ìdojúkọ tí mo máa dojúkọ torí tí ó bá ti ṣí, kò ní jẹ́ kí iṣẹ́ kí ó lọ síwájú. Iṣẹ́ dẹ̀ máa ma falẹ̀ ni kò ní lọ síwájú bí ó ṣe yẹn ni ara àwọn ìdojúkọ tí a máa dojúkọ. Ìhín ara àwọn ìdojúkọ tí mo tún máa dojúkọ níbi iṣẹ́ ni tí kò bá ti sí ọ̀gá nílé, àwọn èèyàn òṣìṣẹ́ tó kù wọn ò ní le ṣiṣẹ́ dáradára. Ọ́hunn kálùkú máa ma ṣe ọ̀lẹ àtimelẹ̀. Ara àwọn ìdojúkọ náà ni àìsí ìpèsè àwọn ohun èlò ní ibi iṣẹ́ fún ara àwọn èyí tí a nílò dáadáa. Àwọn bí ohun èlò kọ̀m̀pútà tí ó pọ̀ dáadáa tí ó bá ti ṣí àwọn ohun èlò bẹ́ẹ̀, ohun ara àwọn ìdojúkọ tí a máa ní nìyẹn ó máa fà ìfasẹ̀yìn bá ibi iṣẹ́. Ara àwọn ìdojúkọ náà tún ní íńtánẹ́ẹ̀tì tí à ń lò tí a fi máa tẹ àtẹ̀ránsẹ́ síra wá, òun náà máa fà ìfasẹ̀yìn tí, tí a pè ní nẹ́tíwọ́ọ̀kì tí ó bá ti dá, ìyẹn náà máa fà ìfasẹ̀yìn bá ibi iṣẹ́. A seṣẹ̀ dúró dé ìgbà tí nẹ́tíwọ́ọ̀kì yẹn bá máa dé láti orí íńtánẹ́ẹ̀tì kí a bá lè lò ọ́. A á dúró dé ìgbà tí ó bá máa ti ojú òpó máa dára kí a tó lè tẹ̀síwájú iṣẹ́. Ìyẹn náà dẹ̀ máa fà iṣẹ́ sẹ́yìn. Ìyẹn jẹ́ ara àwọn ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ mi tí mo dẹ̀ ń léro pé láìpẹ́ láì jìnnà, aá rí gbogbo e yanju kí ìtẹ̀síwájú tó dára kó bá lè wà ní ẹnu iṣẹ́ wa.

Irú ojú ọjọ́ wo ni mo fẹ́ràn jù? Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ó jẹ́ ojú ọjọ́ tí ó bá ń rọlẹ̀ tí ó máa ń dá bí ìgbà tí òjò bá fẹ́ rọ̀. Iyẹn ni ojú ọjọ́ tí mo fẹ́ràn jù torí ó máa ń mú kí iṣẹ́ dùn ṣe tí kò ní sí oòrùn púpọ̀ tí ó máa yoyàn lẹ́nu níbi iṣẹ́. Torí tí oòrùn bá ti pọ̀ ju báyìí, ooru máa mú ní gbogbo ibi ni tí ó bá tún wá jàjà sí iná lẹ́nu iṣẹ́ tí a fi tan àwọn nǹkan tó máa ń fẹ́ atẹ́gùn bí i fáànù àti air condition. Iyẹn máa ń mú wọn jẹ́ kí iṣẹ́ kó súyan. Eh oòrùn kì í ṣe ohun tí mo fẹ́ràn. Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ojú ọjọ́ tí oòrùn bá ń rọlẹ̀ tàbí tí òjò bá rọ̀. Gbogbo nǹkan ló máa tutù, kò ní sí ooru. Ohun gbogbo máa lọ lọ́wọ́ ní eṣẹ́, so kò ní tètè sí àǹfààní fún èèyàn, fún aare láti tètè dé bá yàn níbi iṣẹ́ torí iyẹn náà tún máa fún yàn ní okun.

Báwo ni ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí isẹ́ mi, olórí ilé iṣẹ́ mi? Olórí ilé iṣẹ́ mi, a ìbáṣepọ̀ wa ó, ó gun, ó dára. Ẹ̀hẹ̀n ìbáṣepọ̀ dáadáa ló wà ní àárín àwa méjèèjì. Iṣẹ́ àwa méjèèjì ó yera wa. Ẹ̀hẹ̀n tí ìyàtọ̀ péréte ló wà láàárín àwa méjèèjì tí àwọn òṣìṣẹ́ yòókù bá rí wa. A múra wa gẹ́gẹ́ bí ọ̀rẹ́, a múra wa gẹ́gẹ́ bí ọ̀gá àti ọmọṣẹ́. Ìbáṣepọ̀ tó wà láàárín wa ogun réé gẹ, ogun réé ge tí kò ì sì sí àríjíyànjiyàn, tí kò ì sí ìjà, tí ò ì sí ẹlẹ́yàmẹ̀yà. Ìyẹn mú kí ó fẹ́ràn mi, ìyẹn náà mú kí èmi náà fẹ́ràn rẹ̀ láti jọ ṣiṣẹ́. Torí ó ti a ti jọ ṣiṣẹ́ bọ̀ ní yi, ó ti lé ní ọdún márùn-ún sí méje tí a ti jọ ń ṣiṣẹ́. Ìyẹn jẹ́ kí ìbáṣepọ̀ dáadáa kó wà láàárín àwa méjèèjì.

Àwọn ìmọ̀ tuntun tí, kíni ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ̀? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ó pọ̀, ó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀, ó pọ̀. Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, ó jẹ́ lára àwọn iṣẹ́ mi mo fẹ́ kọ́ àwọn ìmọ̀ kọ̀m̀pútà sí dára dára lẹ́kúnrẹ́rẹ́. Torí kọ̀m̀pútà ẹ̀rọ ayárabíàṣá òun ni ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ ń lò nísin láti lè fi ṣiṣẹ́. Ó ń mú kí iṣẹ́ kí ó yára láti ṣe. Àwọn a dẹ̀ tí ń lò fún àwọn onírúurú nǹkan láti fi tẹ̀wé tí a fi maa ń fi dáara sí orí ìwé eléyìí tí a ń pè ní design, graphic design. Ó wà lára àwọn ìmọ̀ tí mo fẹ́ kọ́ mọ̀. Iṣẹ́ tí mo fẹ́ kọ́, àwọn ìmọ̀ tún mo tún fẹ́ kọ́ náà ni orí àwọn ohun èlò orin tí a fi ń kọ orin. Ìyẹn náà kún ara àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́. Èè, yára, pàápàá jùlọ lórí, ẹ́ẹ́, piano. Ẹ̀hẹn, ìyẹn wà lára àwọn ohun èlò tí mo fẹ́ kọ́ torí ó dára púpọ̀ tí a bá ń lò ó nílé ìjọsìn, ó máa ń jẹ́ kí orí mi wú. Ìyẹn náà jẹ́ ara àwọn ohun èlò tí mo fẹ́ kọ́ láti mọ̀ sí dára dára.

Ẹ kí ni o máa ń ṣe nígbà tí o bá ń dúró dè ǹkan? Àwọn tí mo máa ń ṣe, ẹ́, oun nà ni kí n máa ṣe ǹkan tí a fi jẹ́ k'ọkàn mi kúrò nbẹ́ẹ̀ torí tí mo bá ń retí ǹkan, ibẹ̀ ni ọkàn mi máa ń wà, ọkàn mi máa ń fà síbẹ̀ gan bíi kí, kí ni ẹ kó ti tẹ̀ mí lọ́wọ́. Kò ṣ'àwọn ǹkan tí mo máa ń ṣe tí tó lè jẹ́ k'ókàn mi kúò nbẹ́ẹ̀ àmọ́ àwọn ǹkan kan kan wà tí mo máa ń ṣe ni ẹ́, mà á jẹ́ kí, mà á rí pé mò ń ṣe àwọn ǹkan kan tí táwọn olóyìnbo pè ní mà á keep ara mi busy. Mà á wá iṣẹ́ tí mà á máa ṣe tí a fi jẹ́ kí ọkàn mi kù níbẹ̀. Torí tí ọkàn bá ti wà níbẹ̀ báyìí, mì ní fẹ́ ṣe ǹkankan. Àmọ́ ǹkan tí mo máa ń ṣe ni pé mà á wá iṣẹ́ tí mà á máa ṣe tí ọkàn mi bá fi lè kùò níbẹ̀ tàbí kí n lọ jìnà, kí n lọ ṣeré ìdárayá. Ẹhìn ìyẹ́n á tún jẹ́ kí ọkàn mi tún kúrò ní ibẹ̀. Àmọ́ tí mà á ti ṣe àwọn ǹkan yẹn tán báayii, ìgbà yẹn ni ọkàn mi tún máa wà níbi ǹkan tí mò ń dúró dè àfi títí di ìgbà tí ó máa fi tẹ̀ mí ní ọwọ́.

Ṣe mo ni ìwà tí, ìwà tó dára nígbà tí mo bá ń jẹun? A, bẹ́ẹ̀ ni mo ní ìwà tí ó dára nígbà tí mo bá ń jẹun. Àwọn ìwà dara to dára ó ṣe kókó. Ó yẹ kí ẹ̀yàn ní ìwà tí ó dára tí ẹ̀yàn bá ń jẹun, torí kò dára kí ẹ̀yàn máa jẹun, kó ha máa ro jọ́. Kò dára kí ẹ̀yàn jẹun kí ó máa ṣeré pá àbí kó máa wo ìran. Ìyẹn jẹ́ ara àwọn ìwà tí ó dára tí ó yẹ kí ẹ̀yàn ní. Ó jẹ́ ara àwọn ìwà tó dára tí ó yẹ kí ẹ̀yàn ní. Kò yẹ kí ẹ̀yàn máa jẹun náà kí ó má ní omi tó máa mu ní ẹgbẹ́ rẹ̀. Ìyẹn gbogbo àwọn nǹkan báyìí ni mo mọ̀ torí tí ó bá ti sí yẹn, a Ọlọ́run òní jẹ ká rí ìṣù, àwọn nǹkan tí ò dá lé ṣẹ́lẹ̀ Ìyẹn jẹ́ kí ó mọ́ mi lára láti ní ìwà tí ó dára tí mo bá ń jẹun. Tí mo bá fẹ́ jẹun, màá fọ ọwọ́ mi kí n tó jẹun. Kídọ̀tí máa ma dèṣì lọ́wọ́ mi. Màá dẹ́rì pé mo fi ṣíbí, màá lo abọ́ tó dára láti fi jẹun. Màá dẹ́rì pé oúnjẹ tí mo ń jẹ, ó jẹ oúnjẹ tí ó dára, tí kò tíì bàjẹ́. Ìyẹn jẹ́ kí n ní àwọn ìmọ̀ tó dára nígbà tí mo bá ń jẹun.

Àwọ̀ wo ni mo fẹ́ràn jù? Àà, àwọ̀ tí mo fẹ́ràn jù náà ni àwọ̀ tí ó gúnrégé, tí ó dúdú. Ẹ̀hẹn, ìyẹn ni àwọ̀ tí mo fẹ́ràn jù. Mo fẹ́ràn rẹ̀ ju àwọ̀ pupa lọ torí àwọ̀ dúdú ó dùn láti tọ́jú dáadáa. Ó dùn láti tọ́jú tí kò bá sí àwọn, àwọn ìlò ẹ̀ṣọ́ tí èèyàn lè lò sí ara. Àwọ̀ dúdú ó sì, ó mọ níwọ̀n láti, láti ṣètọ́jú tí ò ní sí, tí ò ní sí nǹkan kan, tí ò ní sí ìpalára. Ẹ̀hẹn, tí ìpalára bá dẹ̀ wà, ó tètè máa ń gbọ́, ó tètè máa ń gbọ́ bàwí. Ẹ̀hẹn, ó tètè máa ń gbọ́ láti pọ̀tipọ̀ láti san. Ẹ̀hẹn, ìyẹn jẹ́ àwọ̀ tí mo mi kí n fẹ́ràn, àwọ̀ dúdú. Àwọ̀ tí mo fẹ́ràn jù ó jẹ́ àwọ̀ dúdú. Dẹ̀ kò tún un, ìdọ̀ọ́tí ò tún un lè yi tó bá jẹ́ àwọ̀ funfun níìsín, ìdọ̀tí tètè máa yi. Ìyẹn tún sà mu mi fẹ́ràn àwọ̀ dúdú.

Ibo ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí? Ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí, inú àpò tí mo máa ń gbé káàkiri tí a ń pè ní pósì. Ibẹ̀ ni mo máa ń fi kọ́kọ́rọ́ sí kí ó ba lè wà ní ìpamọ́ dáadára. Àwọn ibi tí mo tún máa ń fi kọ́kọ́rọ́ sí tí mo bá rí pé ibi tí mo lọ ó jìnnà, mo máa ń fi sí ilé. Màá wá ibi tí ó pamọ́ ní àyíká mi ní inú ilé tí mo lè fi pamọ́ sí kí ó má ba à sọ̀nù, kí n ba lè tètè rí ní ìgbà tí mo bá fẹ́ lò ó kí ǹkan má ba à sé. Ìyẹn máa jẹ́ kí n fi pamọ́ sí ibìkan, màá fi lè fi sí abẹ́ páálí àbí ibi tó sá ti ó máa wà ní pamọ́. Tí mo bá dẹ̀ rí pé ibi tí mo ń lọ kì í ṣe tó jìnnà, ìgbà mí màá mú lọ́wọ́, màá fi sínú àpò ìpamọ́ mi tí a ń pè ní pósì. Tí mo bá dẹ̀ rí pé mo gbé àpò ẹ̀yìn dání, màá fi sí ibẹ̀. Àwọn ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi pamọ́ sí ni ẹ.

Ṣé mo máa ń jẹ oúnjẹ tó kù? À, bẹ́ẹ̀ni, ìyẹn ti di dandan. Mo máa ń jẹ oúnjẹ tí ó kù, a lè dá oúnjẹ nù. Tí mo bá ti jẹ ohun tí ó bá ṣẹ́ kù, nígbà tí mo bá ti lérò pé e bí n pa mí tí mo fẹ́ jẹ, tí mo bá rí pé oúnjẹ yẹn màá ti máa ti kọ́kọ́ dáná ná tí mi lè jẹ tán, èyí tó bá ṣẹ́ kù màá de mọ́lẹ̀. Tí iná bá wà, màá gbé sínú ẹ̀rọ amúǹkan tutù. Mo bá dẹ̀ tí pé kó sì, àá tọ́jú ẹ̀pamọ́ dáadáa, màá dé. Tí mo bá ti wá fẹ́ padà jẹ tí mo rí pé ó ti wù mí láti jẹ padà, màá gbé, màá lọ gbé ka orí iná láti lè bá jẹ́ kí ó gbóná kí ó bá lè ṣe jẹ padà. Ẹ̀, àwọn nǹkan tí mo máa ń ṣe ni ẹ. Tí mo bá ti jẹun kù, màá lè jẹ́, mi ò ní jẹ́ kí ó ṣòfo dé ibi tí màá fi dànù tàbí tí màá jẹ́ kó bá jẹ.